Kí ni ìgbádùn rẹ? Ìgbádùn tí mo mọ̀, ìgbádùn mi ni pé kí n rí ẹ̀sìn mi ṣe dáadáa. Kí n kí àwọn ìran mi ní àkókò rẹ̀. Kí n jẹun ní àkókò rẹ̀. Kí n ka ọ̀pọ̀lọpọ̀ Quran ní àkókò rẹ̀. Àwọn ọ̀nà tí ó máa ń mú inú mi dùn gidi gan-an léléyìí tí inú, tí ara mi sì máa ń balẹ̀, tí ọkàn mi sì máa ń balẹ̀ fún gbogbo ọjọ́ náà. Yàtọ̀ sí pé kí n máa, kí n máa ka àlù Quran. Mo tún fẹ́ràn kí n máa wà pẹ̀lú àwọn tí mo bá nífẹ̀ẹ́ sí. Àwọn bí ìyàwó mi, àwọn bí màmá mi, àwọn ọmọ ìyá mi lọ́kùnrin, àwọn Salafi brothers. Àwọn ni mo fẹ́ràn púpọ̀ kí n máa wà pẹ̀lú wọn. Tí mo bá wọ̀kọ̀ lọ àwọn eléyìí, ó dà, ó máa ń dàbí ìgbà pé wọ́n ti gbé mi lọ sí Sánmàn láti lọ dẹ ìgbádùn, ìgbádùn tí ò sí irúẹ̀ lórílẹ̀ ayé yìí. Mo bẹ Ọlọ́run nínú àánú rẹ̀, kó jẹ́ kí n bá àánú rẹ̀ pàdé, kó jẹ́ kí n ṣe kòǹgẹ́ oore, kó jẹ́ kí n bálé láyọ̀, kó mọ́ jẹ̀ẹ́ kí n wáyé aṣán. Àdúrà mi ní yìí, àti fún gbogbo àwọn ènìyàn tí wọ́n tẹ̀lé títi Ọlọ́run, tí wọ́n sì tẹ̀lé títí àwọn ÀNábì Muhammad Sallallahu Alaihi Wasallam.

Lo so de sọ̀do ri. Sé o ti lọ sọ dérí? Rárá o, èmi ò lọ sọ dérí o. Ṣùgbọ́n nígbà tí mo wà kékeré, tí a bá lọ sóko, a máa ń pa òkété láti fi jẹ iyan ní oko. Èleyi nìkan ni àwọn ọdẹ kéékèèké tí mo máa ń ṣe, àbí ká de tàkúté fún ọ̀yà tí won máa ń jẹ oko wa. A máa ń te léyìí láti kàn fi ṣe, láti fi jẹ iyan ní oko. Mo n rò pé boya eyin náà ti jẹ iyan oko rí, torí iyan oko jẹ́ èyí tó da gidigan ni, tí ó máa ń fà jọlọ, tí ó sì máa ń dùn pẹ̀lú ọbẹ̀ tó da, ọbẹ̀ òjọ́, iyan oko da, ó sì jẹ́ èyí tó dùn. Bẹ́ẹ̀ ni, a sì tún mú ọsa, osan oni-- ọsan tó dùn, ọsan tó dára, ọsan tó rẹwà la máa ń mú lóko.

Báwo ni o ṣe ń dáàbò bo ara rẹ lọ́wọ́ ẹ̀fan? Ọ̀nà pọ̀ tí mo máa ń fi dáàbò bo ara mi ní ọwọ́ ẹ̀fan. Alákọ̀ọ́kọ́ nínú ilé mi ni wípé mo ní néètì tí ó bo gbogbo window mi. Bákan náà, ilẹ̀kùn mi títì ló máa ń wà ní gbogbo ìgbà. Yàtọ̀ sí eléyìí, màá rí i pé mo sùn nínú ilé mi tí mo sì dá aṣọ bo ara. Yàtọ̀ sí eléyìí, tí mo bá rí i pé ẹ̀fan kan dún kẹ́n nínú ilé mi, gbogbo ọ̀nà ni màá fi rí i pé mo wú jáde. Mo sì pa, tí ó sì le di ọjọ́ kejì. Ọ̀nà yìí ni mo máa ń gbà láti fi dáàbò bo ara mi ní ìgbe ẹ̀fan. Ṣùgbọ́n tó bá jẹ́ pé ọjọ́ tí mo fẹ́ sùn ibi iṣẹ́ ni, mo ní néètì náà ní ibi iṣẹ́ tí mo máa ń ta ní gbogbo ìgbà tí mo bá fẹ́ sùn tí màá sì dáàbò ara mi. Bákan náà, láti tún mọ́ àyí-- láti tún mọ́ ẹ̀fan kúrò ní ibi tí mo bá wà, mo máa ń rí i wípé mo, mo máa ń rí i wípé gbogbo àyíká mi mọ́ nítorí nítoni toni gbogbo àwọn ibi tí omi lè dárogún sí ni màá rí i pé mo gba gbogbo e danu tí ó de ni sí ààyè kankan fún omi láti dárogún.

Ṣé o máa ń pa owó, ṣe o máa ń pa owó pamọ́? Bẹ́ẹ̀ ni, mo máa ń pa owo pamọ́. Nítorí ẹda tí ó pa owó pamọ́, ó ń gbìyànjú láti ṣe ara rẹ̀ lọ́sì àbí kí ó jẹ́ ẹnìkan tí yóò máa tọrọ owó káàkiri ní ọwọ́ àwọn ènìyàn. Torí náà ní ọ̀pọ̀lọp-- ní ìgbà mìíràn tí ó bá ti di pé ó ní ọ̀pọ̀lọpọ̀ owó ní ọwọ́ tí kò sì rí nǹkan tí yóò fi ṣe àbí tí kò nílò rẹ̀ àbí tó jẹ́ wí pé àwọn nǹkan tó wà nílẹ̀ tí ó le fi owó náà ṣe nígbà náà kò ṣe àwọn nǹkan tí ó pọn dandan fún un láti ní àbí láti lo. Iru owó bẹ́ẹ̀, èèyàn máa ń fi pamọ́ ni. Torí ko si ẹni náà lorilẹ aye yìí to da tan. Bẹ́ẹ̀ ni, ẹni-- ní àkókò kan sí àkókò mìíràn, èèyàn ó ní àǹfààní àbí èèyàn ó ní ilo láti lo owó tí ó fi pamọ́.